Bẹ́ẹ̀ni, mo ní irùngbọ̀n. Lóòótọ́ mo jẹ́ ènìyàn tí kò ní irùngbọ̀n púpọ̀, ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti da irùngbọ̀n mi sí. Mo má a fi irùngbọ̀n yìí sílẹ̀ fún ọ̀sẹ̀ kan tàbí ọ̀sẹ̀ méjì kí n tó ge, nítorí ó jẹ́ irùngbọ̀n tí ó kì í tètè gùn. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí mo bá ríi pé ó ti gùn, mà á tún lọ tún ge.

Rárá, mi ò kí ń lo gíláàsì nítorí ojú mi ṣì ríran dáadáa. Tí mo bá ń rìn tàbí tí mo bá ń kàwé mi ò kí ń lo gíláàsì rárá. Ṣùgbọ́n tí mo bá nílò rẹ̀ lọ́jọ́ iwájú, màá máa lò ó. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò kí ń lo gíláàsì rárá. Yálà bóyá mò ń ka ìwé, tàbí mò ń kọ, tàbí mò ń rìn, mi ò kí ń lo gíláàsì rárá.

Mo máa ń ráńti àwọn ọ̀rọ̀ aṣínà mi nípa lílo ọ̀nà tó rọrùn fún mi. Mo sábà máa ń lo àkójọpọ̀ lẹ́tà àti nọ́ḿbà àti àmì kan tí mo mọ̀ dáadáa, tí ó sì rọrùn fún mi. Nígbà mìí, mo máa ń kọ, ko àwọn ọ̀rọ̀ wọ̀nyí síbí aàbo tabi tàbí lílo ohun èlò tó rọrùn fún mi.

Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ìbáṣepọ̀ rere àti ìtẹ́lọ́rùn. Mo máa ń fetí sí wọn dáadáa kí n lè lóye ohun tí wọ́n nílò. Mo sì ń dá wọn lóhùn ní ìbáṣepọ̀, ní ìfarahàn àti ní ìbáṣepọ̀ rere.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan nígbà gbogbo. Ìgbà tí mo bá lè ṣe, mo máa ń fi àwọn nǹkan tí mo ti lò rí ṣe àtúnṣe dípò kí n fi wọn sínú ìdọ̀tí. Torí pé ó ràn mí lọ́wọ́ láti dá àyè wa sílẹ̀ àti láti dènà ìdọ̀tí. Mo tún máa ń kọ́ àwọn ọ̀rẹ́ àti ẹbí nípa àtúnlo nǹkan tí wọ́n ti lò.

Ìkẹyìn tí mo kọ́ nǹkan tuntun níbi iṣẹ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí mo ṣe ìmọ̀ mọ̀ pẹ̀lú ọ̀nà tuntun kan fún ṣíṣe iṣẹ́ wa dáadáa. Ó ràn mí lọ́wọ́ láti lóye iṣẹ́ wa dáadáa, mo sì tún kọ ìmọ̀ tuntun yìí sílẹ̀ fún àwọn ẹlẹgbẹ́ mi. Mo máa ń wá ọ̀nà tuntun ní gbogbo àkókò torí pé mo fẹ́ láti máa ṣe iṣẹ́ mi dáadáa àti láti kọ ìpà rere sílẹ̀ níbi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà nígbà tí mo bá ń lọ síta tàbí nígbà tí ó ń ràn mí lọ́wọ́ láti da oorun tàbí ìmọ́lẹ̀ oorun dúró. Mo tún máa ń lo fìlà fún ìtẹ́wọ́gbà àṣà àti láti jẹ́ kí ara mi dára. Ṣùgbọ́n níbi iṣẹ́, mo máa ń yan àṣà tí ó bojú mu.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tó dáa. Mo máa ń lo sọftwarẹ̀ ààbò àti ọ̀nà ààbò mìíràn láti dá kọ̀ǹpútà mi sílẹ̀ kúrò nínú ewu. Mo tún máa ń ṣe ìmójútó kọ̀ǹpútà mi ní gbogbo ìgbà kí ó lè ṣiṣẹ́ dáadáa. Torí pé ètò ààbò jẹ́ kí iṣẹ́ mi àti àwọn ìkẹ́kọ̀ọ́ mi wà láàárín ààbò.

Mo fẹ́ràn láti máa wọ ibọsẹ tí ó rọrùn, tí ó dára fún ìrìnàjò àti iṣẹ́ ojoojúmọ́. Mo sábà yan ibọsẹ tó wúlẹ̀ dáadáa lórí àyíká, iṣẹ́ tàbí ìṣẹ̀lẹ̀ tí ó wà níbẹ̀. Mo tún fẹ́ràn ibọsẹ tó ní ìtura dáadáa torí pé ó ń ràn mí lọ́wọ́ láti máa rìn tàbí ṣiṣẹ́ láì ní ìṣòro kankan pẹ̀lú ẹsẹ̀ mi.

Mi ò sábà jẹ́ kí fóònù mi máa gbóná torí pé ó lè ba iṣẹ́ rẹ̀ jẹ́ àti kó fa ìṣòro fún mi. Nígbà míràn tí ó bá gbóná díẹ̀, mo máa da á dúró fún ìsẹ́jú díẹ̀ kí ó túbọ̀ tutù kí ó sì gba agbára rẹ̀ padà. Mo tún máa ń sọ́ra láti máa lo fóònù mi pẹ̀lú ṣíṣẹ́ ohun tí ó lágbára.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mo jẹ́ èèyàn tó máa ń lo ọwọ́ ọ̀tún yálà láti kọ ǹkan lórí ìwé tàbí láti ṣe ohunkóhun. Gbogbo ìgbà ni mo sì máa ń lo ọwọ́ ọ̀tún láti fi ṣiṣẹ́ tàbí láti gbé ohunkóhun láti ibì kan lọ sí ibì kéjì.

Mo fẹ́ràn láti lọ sí ibùdó tí ó dára àti tí ó ní àyíká tó rẹwà. Ibùdó ibi tó tutù dada gẹ́gẹ́ bí i ti Etiọ́kù tàbí láti lọ sí ibi gíga tí mo ti le rí orísìírísìí àwọn àwòrán tó rẹwà, èyí tí ó wuni lórí dada tí ó sì le mú ni ní ìrántí.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà ní gbogbo àkókò tí mo bá lè ṣe. Nígbà tí mo bá ń rìn, mo máa ń fẹ́ràn láti farabalẹ̀ rin àwọn ìrìn mi, mo sì gbádùn ààyè àti àyíká tó yí mi ká. Ó ń ràn mí lọ́wọ́ láti dín ìbànújẹ́ àti ìfẹ́ràn àwọn ìròyìn tó kéré sílẹ̀. Mo sì tún ní àlàáfíà ọkàn àti ìmọ̀lára rere.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nígbà tí mi ò bá mọ ibi tí mò ń lọ dáadáa. Mo ráyè béèrè pẹ̀lú ìbáṣepọ̀ rere àti ìbọ̀wọ̀ fún wọn kí n lè gba ìtọ́nisọ́nà tó yẹ. O máa ràn mí lọ́wọ́ láti dé ibi tí mo fẹ́ lọ láìṣe àṣìṣe rárá.

Ìkẹyìn tí mo kọ́ ìgbékalẹ̀ iṣẹ́ tuntun níbi iṣẹ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá, mo kọ́ ìmọ̀ tuntun yìí láti mọ bí a ṣẹ̀ lè ṣe iṣẹ́ wa dáadáa si. Mosì tún fi ọgbọ́n náà hàn nínú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ mi.

Tábìlì iṣẹ́ mi jẹ́ pẹlẹbẹ, ó sì ga ní ìwọ̀nba díẹ̀. Mo sábà máa ń tọ́jú rẹ̀ kí gbogbo nǹkan wà ní ipò tó yẹ, bíi kọ̀m̀pútà, ìwé iṣẹ́ àti ohun èlò mi. Mo máa ń tún máa ń ṣe àṣàrò pẹ̀lú àyíká tó mọ́ dáadáa torí pé ó ń ràn mí lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa láìní ìdàrúdàpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máà ń sábà jẹ oúnjẹ tí mo bá jẹ kò, ṣùgbọ́n mo máa n rí i dájú wípé mo tọ́jú oúnjẹ náà síbi tí ó dára àti síbi tí ó rẹwà tí ó jẹ́ ìmọ́tótó, nítorí kí ó lè dinà ohun tí kò dára àti ohun ìdọ̀tí tí ó lè fa ààrùn bá àgọ ara.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn láti wà ní ìta ní òru tí ó bá dá, pàápàá jùlọ láti sinmi tàbí láti gbádùn àyíká to tutù. Mo sábà máa ń lo àkókò yìí láti ròyìn ìmọ̀ tuntun, láti ṣe ìrìnàjò kékeré tàbí láti gbádùn ìmọ̀lára aláyọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n mo tún máa ń ṣọ́ra láti dáàbò bo ara mi àti láti wà ní ààyè tó dáa fún ààbò mi.

Nígbàtí mo bá ń wá òṣìṣẹ́ tun mo máa ń wá ẹni tó ní ìfarahàn rere tó ní ìfẹ́ ṣe iṣẹ́ rẹ̀ àti tó lè ṣiṣẹ́ dáadáa pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀. Mo tún máa ń wá ẹni tó ní ìmọ̀ tó yẹ fún iṣẹ́ náà àti tó ní ìtẹ́lọ́rùn láti kọ́ ẹ̀kọ́ tuntun sí i.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ijó jíjó gan ni, pàápàá jùlọ nígbà tí mo bá wà pẹ̀lú àwọn akẹgbẹ́ mi yálà níbi àjọyọ̀ tàbí níbi ayẹyẹ. Mo rí i pé ijó jíjó máa ràn mí lọ́wọ́ láti tú ìbànújẹ́ kúrò nínú ọkàn mi, láti gbádùn orin àti láti ní ìmọ̀lára aláyọ̀.

Bẹ́ẹ̀ ni mo máa ń sábà sùn díẹ̀ ní ọ̀sán nígbà tí mo bá ní àkókò. Ó máa ń ràn mí lọ́wọ́ láti tún ara mi ṣe kí n lè ní agbára fún iṣẹ́ tó kù ní ọ̀sán àti láti dín ìrora àti ìbànújẹ́ kúrò nínú àgọ́ ara mi. Nígbà mìíràn, mo tún máa ń lo àkókò náà láti ṣe àṣàrò àti láti gbádùn iṣẹ́ tó kù fún mi láti ṣe.

Ní àṣálẹ, mo ma ń lo àkókò mi láti sinmi lẹ́yìn iṣẹ́ òjọ́ mi. Mo lè jẹun, mo lè wẹ̀, mo lè gbádùn orin tàbí wo fídíò díẹ̀. Nígbà mìíràn, mo máa ń bá ìdílé tàbí àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tàbí lo àkókò náà láti ròyìn iṣẹ́ òjọ́ mi. Gbogbo èyí ni ó ràn mí lọ́wọ́ láti ní ìtura àti àlàáfíà ọ̀kan kí n lè lọ sùn.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà gbígbóná, tí a bá ṣẹ̀ṣẹ̀ din, pàápàá jùlọ tí a bá jẹ́ ẹ pẹ̀lú búrẹ́dì tàbí ògì. Mo fẹ́ràn bí ó ṣe rọ̀ lórí, tí inú rẹ̀ sì rọ̀, tí ó sì ń dùn lórí ahọ́n. Ó ń jẹ́ kí i rán tí ilé àti àṣà wa, mo sì máa ń gbádùn rẹ̀ gan-an nígbà gbogbo tí mo bá rí i.

Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú bíbọ̀wọ̀ fún wọn àti ìtẹ́lọ́rùn. Mo sábà máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ìtẹríba, pẹ̀lú ẹ̀rín lójú àti ohùn pẹ̀lẹ́. Mo tún máa ń bójú tó ọjọ́ wọn bí mo se ń béèrè pé wọ́n wà dáadáa tàbí pé ọjọ́ wọn lọ dáadáa. Èyí ń ràn mí lọ́wọ́ láti dá ìbáṣepọ̀ rere sílẹ̀ àti láti jẹ́ kí àwọn ènìyàn níì itúmọ̀.

Bẹ́ẹ̀ni o, mo ma ń di ọ̀já àbò ní gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀. Mo mọ̀ pé ó ṣe pàtàkì gan fún ààbò mi nítorí pé ó lè dín ewu ìfarapa kù nígbà tí ìjàmbá bá ṣẹlẹ̀. Mo tún ma ń rántí láti jẹ́ kí àwọn tí ó bá wà pẹ̀lú mi di ọjà àbò wọn torí pé àbò jẹ́ ohun ti o ṣe pàtàkì jù lọ ní gbogbo ìgbà.

Rárá, mi ò sábà máa ń ṣe eré ìdárayá púpọ̀. Nígbà tí mo bá ní àkókò tó ṣófo, mo máa ń yàn láti sinmi, ka ìwé tàbí ṣe nǹkan tí ó ràn mí lọ́wọ́ láti kọ́ ìmọ̀ sí i. Nígbà díẹ̀ ni mo fi máa ń ṣe eré ìdárayá, ṣùgbọ́n mi ò jẹ́ kó gba àkókò mi jù.

Ọ́fíìsì wa máa ń ṣí sílẹ̀ ní àárọ̀ kí agogo mẹ́jọ tó lù. A sábà máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní kánkán kí a lè múra dáadáa fún ọjọ́ iṣẹ́, kí a sì lè ṣiṣẹ́ pẹ̀lú ìtẹ́lọ́rùn àti àkókò tó dára. A máa ń ṣiṣẹ́ ní àkókò tó pẹ́; ó ń ràn wá lọ́wọ́ láti pèsè ìṣe tó dáa fún gbogbo oníbàárà wa.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ jù torí pé ó ń mú ìtùnú àti ìbẹ̀rẹ̀ tuntun wá fún mi. Ni òwúrọ̀, gbogbo àyíká máa ń sábà wà ní ìdákẹ́rọ́rọ́, mo sì máa ń rí pé ó ń ràn mí lọ́wọ́ láti ṣètò ọjọ́ mi dáadáa àti láti ṣiṣẹ́ pẹ̀lú ìfarahàn rere.

Àwọ̀ tí mo fẹ́ràn jù lọ jẹ́ àwọ̀ búlúù. Mo fẹ́ràn rẹ̀ gidigidi nítorí pé ó ń fún mi ní ìdùnnú àti ayọ̀ ọkàn. Ó tún ń jẹ́ kí n ráyè ro àròjinlẹ̀ sí dáadáa, ó sì ń bá ọkàn mi mu gidigan ni. Ni gbogbo ìgbà tí mo bá wà, àwọ̀ yìí máa ń jẹ́ kí n ní ìtẹ́lọ́rùn gbogbo nǹkan tí ó wà ní àyíká àti agbègbè mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín torí pé wọ́n mú ayọ̀ wá fún mi, wọ́n sì ń dín ìbànújẹ́ kù. Nigba ti mo ba gbo alo to mu mi rerin, o maa n je ki inu mi dun, o si maa n mu ki ajose laarin awon eniyan ko tubo dan moran si. Mo ráyè gbádùn wọn nígbà tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí àwọn ìdílé mi.

Bẹ́ẹ̀ ni, mo máà ń pa ohun ọ̀ṣọ́ sára ní gbogbo àkókò, mo sì máa ń rí i dájú pé gbogbo nǹkan wà ní ipò tó yẹ, mo sì máa ń tọ́jú wọn kí ó má bàà bàjẹ́. Ó máa ń ràn mí lọ́wọ́ láti dá ààyè iṣẹ́ tàbí ilé mi lẹ́wà.